Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọrùn. Nílẹ̀ Yorùbá, ìbọrùn jẹ́ ǹkan tí a kìí fi ń ṣeré o. Nítorí wípé, ara ẹ̀ṣọ́ ló jẹ́ fún wa. Bàbá mi àti ìyá mi wọ́n nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Gbogbo ìgbà tọ́n bá ń jáde oní wọn máa ń wọ, oríṣiríṣi àwọ̀ náà ní fún, èyí ti ó máa bá ìmúra wọn lọ. Nítorí náà, èmi náà mi kìí fi ń ṣeré. Ibi tí mo bá ń lọ, mo máa ń wọ èyí ti o bá àwọ̀ aṣọ mi lọ. Lẹ́nu iṣẹ́ mi ni o, nílé ìwé mi ni o, àti láwùjọ ibi tí mo bá wà, ìbọrùn jẹ́ ǹkan pàtó tí mo máa fi ń kún ẹ̀ṣọ́ ara mi. Nítorí náà, mo máa ń wọ ìbọrùn.

Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ bí i oúnjẹ fàájì. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹnu iṣẹ́ ló ti máa ń bà mí. Àwọn oníbàárà mi, à, èèyàn ńlá ni wọ́n sí mi o. Nítorí pé àwọn ni wọ́n ń bá mi rajà, àwọn ni wọ́n ń bá mi ṣe òwò papọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ra oúnjẹ ọ̀sán fún wọn àbí ká jọ lọ sílé ìta oúnjẹ. Ó lágbára díẹ̀ o kí n dá oúnjẹ ọ̀sán jẹ láìṣẹ́ pé àwọn oníbàárà mi kan àbí méjì àjọ jẹ. Kódà nígbà mi, èmi fúnra mi máa ń ránṣẹ́ pé wọ́n láti wá bá mi jẹun. Nílẹ̀ Yorùbá, oníbàárà, Ọlọ́run kékeré ni wọ́n. Nítorí wípé a ti jẹ, a ti mu, a ti la ẹ̀dá, ọwọ́ wọn ló wá. Tí èèyàn bá ti ṣe àdúrà tán sí lédumárè, owó àwọn oníbàárà ló tún kù síi. Àwọn ni a máa ń tajà wá fún. Kẹ́ de ma wo, èèyàn dáadáa lọ́pọ̀lọpọ̀ wọn. Nítorí náà èmi máa ń jẹun pẹ̀lú àwọn oníbàárà mi. Ajaja oúnjẹ ọ̀sán mi ò kí ń fi ṣeré pẹ̀lú wọn.

Nígbà tí òjò bá ń rọ̀, ọ̀pọ̀ nǹkan ni mo máa ń ṣe. Apẹrẹ rẹ̀, tó bá jẹ́ àkókò tí mo ní nǹkan ọ̀gbìn lóko, àbí mo fẹ́ gbìn nǹkan ọ̀gbìn, àkókò tó jò bá ń rọ̀ ẹ, oko ni mo máa ń wà. Nítorí ó máa ń fún mi lórí ọ̀fẹ́ láti mójútó nǹkan oko mi. Má le mọ ibi bo ni òjò ń rọ̀ sí tó pọ̀ jù láti dẹ́ka kí ọ̀pọ̀ omi kó ba nǹkan tí mo ní lóko jẹ́. Nígbà mí dẹ̀érẹ́, tó bá jẹ́ lé ní mo wà, mo máa ń fi àkókò náà gba omi jọ láti lò lẹ́yìn ìgbà tí òjò bá dá. Tó bá dẹ̀ jẹ́ enuṣẹ́ ló bá mi, a kì í lè ń ṣiṣẹ́, nítorí iṣẹ́ èmi kò ń ṣiṣẹ́ tó bá omi òjò lọ. Nítorí náà, àkókò fàájì ni máa ń jẹ́, a máa ń ní sinmi ránpẹ́ lẹ́nu iṣẹ́. Eleyìí dẹ̀ máa ń jẹ́ ká ra tu ni yàtọ̀. Nítorí náà, àkókò tó jò bá ń rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan oun ni mo máa ń ṣe. Kódà nígbà mi, àkókò yẹn ni mo ní ìfẹ́ sí láti máa ṣe àdúrà sí ELédùmarè. Nítorí pé ìgbàgbọ́ mi wà pé òjò lè kanlẹ̀ ká ra má tu ni. Mo máa ń fi agbára tó jò fi ń rọ̀ náà bé Lédùmarè, ó dẹ̀ máa ń gbọ́ àdúrà mi. Àkókò tó jò bá ń rọ̀, ó jẹ́ àkókò kan tí ó máa ń mú inú mi dùn yàtọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Kódà ago tí mo ní á fẹ́ tó oríṣi mẹ́wàá. Kò sí ìgbà tí mi jáde tí mi ò ń wọ ago o. Bótìwùlẹ̀ jẹ́ pé ago ọwọ́ jẹ́ ẹ̀ṣọ́. Ó ti jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí n ṣe ohun tí mo bá fẹ́ ṣe ní àkókò tó yẹ kí n ṣe. Ní ilẹ̀ Yorùbá, wọn a máa ní wípé "Iṣẹ́ ni ògùn ìṣẹ́, múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi". Iṣẹ́ la fi ń di ẹni gíga. Ago ọwọ́ ó jẹ́ ǹkan náà tí òṣìṣẹ́ nílò láti mọ̀ láti múra ṣiṣẹ́. Iṣẹ́ ètò yẹ kí n parí ní ago kan, mi ò ní fi falẹ̀ dé ago méjì nítorí pé mo ní ago tó ń ṣe alátọ̀nà bó ṣe yẹ kí n máa lo àkókò mi. Ní ẹnu iṣẹ́, ọ̀gá wa nífẹ̀ẹ́ sí ẹni tó bá yára ṣiṣẹ́ tó dẹ̀ ń parí iṣẹ́ rẹ̀ lákòókò tó dẹ̀ ń ṣe dáadáa. Àkókò náà bá ago ọwọ́ mi mu nítorí pé òun ló máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ kí n mọ̀ pé mò ń yára níwọ̀nba ju àwọn akẹgbẹ́ mi lọ tí eléyìí dẹ̀ máa ń jẹ́ kí inú ọ̀gá mi dùn. Lẹ́ ìgbà mìíràn, mo máa ń lo ago ọwọ́ mi fún eré ìdárayá. Ni ọjọ́ tí mi ò bá lọ síbi iṣẹ́, mo máa ń ṣe eré ìdárayá ránpẹ́. Ago yìí ló máa ń jẹ́ kí n mọ̀ bóyá iye eré ìdárayá tí mo ṣe ti tó gẹ́ fún ara mi àbí kó ti tò àti pé kó má ba à pa àwọn nǹkan mi tó yẹ kí n ṣe ní ẹ̀yìn eré ìdárayá yẹn lára. Nítorí náà, ago ọwọ́ jẹ́ ǹkan gbòǹgbò tí mo máa ń lò. Tí mo bá dé ní òde, oríṣiríṣi òde, mo ní ago ọwọ́ fún un. Kódà kí n tó ra aṣọ tuntun, mo máa ń wowo ago tí mo ní nílé láti mọ èwo nínú à- àwo aṣọ tí mo fẹ́ rà tó lè báa lọ, kó lè-- tó máa jẹ́ kó dúró rẹ́gírẹ́gí lára mi. Nítorí náà, ago ọwọ́ jẹ́ ǹkan pàtó tí mo máa ń wọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lọ́pọ̀lọpọ̀o gbà tí mo bá wà lẹ́nu iṣẹ́. Oorie ọ̀fẹ́ wà fún mi láti lo ẹ̀rọ àfiṣetí gbọ́ ohùn kan. Nítorí náà, tí n bá ti fi ẹ̀rọ ta fi ń gbọ́ ǹkan sí etí, mo máa ń yí ìpè mi lọ sí ilé iṣẹ́ wa pátápátá láti máa gbọ́ kín ní ǹkan tí wọ́n ń sọ. A dẹ̀ máa lò ó fún o àti kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́. Ní èyí tó jẹ́ pé àwọn ọ̀gáa wa nílé iṣẹ́ òkè lọ́hùn tí kò ń ṣe ẹ̀ka bí táwà tí èmi wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Podcast ni mo máa ń lò láti fi kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ fún ohun tí wọ́n bá ti fi síbẹ̀ tí mo dẹ̀ máa ń gbọ́ dáadáa. Tí n bá wà nílé, mo máa ń gbọ̀ fún àwọn nǹkan mìíràn tí mo ní ìfẹ́ sí láti kọ́. Eléyìí fún mi lóore ọ̀fẹ́ láti jẹ́ kí n lè bá máa ní ẹ̀kọ́ kún ẹ̀kọ́ kó dà tó bá jẹ́ pé mò ń ṣe nǹkan mìíràn lákòókò náà. Nítorí náà, mo máa ń gbọ́ podcast dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí, bó ti wùlẹ̀ jẹ́ pé mi kìí sábà ṣe é. Àmọ́ ó, mo ti ṣẹ́ rí lọ́pọ̀lọpọ̀. Tí ẹni náà bá jẹ́ ẹbí mi, àbí ará ilé mi, àbí ará ibiṣẹ́ mi, àbí ọ̀rẹ́ mi tó dára, nígbà mìíràn, mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Kódà nígbà mì tí mo bá ń lọ sí ibiṣẹ́ mi, mo máa ń gbé àwọn tó ń lọ sọ́nà ibiṣẹ́ mi láì gbowó lọ́wọ́ wọn. Mo máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láì gbowó lọ́wọ́ wọn. Mo máa ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ lọ́fẹ́. Àmọ́ ṣá o, gbogbo wọn náà jẹ́ èèyàn tó dára sí mi o. Wọn ò kí ń lo ọrẹ ọ̀fẹ́ bẹ́ẹ̀. Lálótùn lò wọ́n ò kí ń ṣì lò. Wọ́n mọ̀ loore. Nítorí náà inú mi máa ń dùn láti ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn tó bá mọ ìrírí ore bẹ́ẹ̀.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ò ní adùn ti ọ̀pẹ òyìnbó. Mo nífẹsí adùn ọ̀pẹ òyìnbó lọ́pọ̀lọpọ̀ nítorí wípé òórùn rẹ̀ a máa mú ọkàn mi tutù yàtọ̀. Kódà ọ̀pẹ òyìnbó tí wọ́n máa ń pè ní pineapple, ó jẹ́ adùn kan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nínú ice cream.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára. Èyí tèmi ń lò oun ni à ń pè ní Starlink. Agbára rẹ̀ pọ̀ díẹ̀, ó jẹ́ kí ohun tí mò ń bá ń ṣe kó ya kíákíá. Kódà mo fi owó sí Starlink mi kí n lè bá ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí ni, ó jẹ́ kí ó rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀. Kódà nígbà mìíràn tí kọ́ọ̀lù bá wo orí ago mi, èyí tí à ń pè ní ìpè, tó bá wo orí ẹ̀rọ àbára enisọ̀rọ̀ mi, mi kì n ni ore ọ̀fẹ́ àti máa ṣe nǹkan mímọ̀ ní orí ẹ̀rọ ayélujára èyí tí mò ń lò. Àmọn o, tí mò bá ń ṣiṣẹ́ lórí WiFi, kò kín díná àti má ṣe n tí mò ń ṣe lọ tí ìpè bá wo orí ago mi. Nítorí náà WiFi mi yára gidi gan, èmi náà dè ní ìfẹ́ síi láti máa lòó dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀ nípa bí a ṣe ń tún nǹkan ṣe. Mo dẹ̀ máa ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń lò ṣe. Látòrí ẹ̀rọ àgbéléwò mi tó fi dórí ẹ̀rọ amóhùnmáwòrán mi àti ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Kódà, nǹkan ìrìnsẹ̀ mi, èmi ni mo máa ń tún ọ̀pọ̀lọpọ̀ ohun tó bá bàjẹ́ nínú ẹ̀ ṣe. Mo ní ìmọ̀ yìí láti ilé ẹ̀kọ́ àti ká kọ́ra ẹni ní nǹkan. Èyí tí mo ní ọrẹ ọ̀fẹ́ láti kọ́ ni orí ayélujára. Ní ọ̀pọ̀ igbà àwọn ọ̀rẹ́ mi gan a máa bi mí lérè wípé ṣé gbogbo nǹkan ni mo mọ̀ ni? Bẹ́ẹ̀kọ́ ó, kò ń ṣe gbogbo nǹkan ṣùgbọ́n mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kí n mọ̀. Nítorí náà èmi ni mo máa ń tún ọ̀pọ̀ nǹkan mi ṣe. Eléyìí dẹ̀ fún mi ní ọrẹ ọ̀fẹ́ láti sọ pé mo mọ bí a ṣe ń tún nǹkan ṣe.

Tí mo bá wà nínú ọkọ̀, àjàjà inú ọkọ̀ tè mí gan gan. Orin tí mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ àbí ohun tí mò máa ń gbọ́, ohun ní orin fújì. Fújì jẹ́ orin ilẹ̀ káàró jire ìyẹn àwọn ọmọ Yorùbá. Ó dẹ̀ jẹ́ orin tó dùn lọ́pọ̀lọpọ̀. Àjàjà àwọn àlùjọ tí wọ́n máa ń lù nínú orin náà. Èmi dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn olórin kan yàtọ̀. Àwọn bíi Sikiru Ayinde Barrister, Wasiu Ayinde Marshal, Saheed Osupa, Adewale Ayuba, Alao Malaika à tàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin fújì dùn gan-an o, òhun ní mo máa ń fi gbádùn ara mi tí n bá wà nínú ọkọ̀ mi. Àmọ́ ṣá o, tí n bá wà nínú ọkọ̀ èrò, ohun tí ọlọ́kọ̀ bá kọ, òhun náà ni mò máa ń gbọ́. Ẹ kọ̀ ọkàn ṣá, mo lè bèèrè fún èyí tó wù mí. Nítorí náà orin ni mò máa ń gbọ́ tí n bá wà nínú ọkọ̀.